Oríṣìíríṣìí oṣù ló wà nínú ọdún àní erelé, oṣù erelé ni mo fẹ́ràn jù. Ẹ̀rẹ́ èrèlé, ẹ̀rẹ̀na that's February, oṣù èrèlé, oṣù kejì ni mo fẹ́ràn jù. Ìdí tí mo dẹ̀ fi fẹ́ràn ràn jù ni pé kò ní ju ọ̀sẹ̀ mẹ́rin lọ, ó jẹ́ oṣù kan tó jẹ́ pè, ó pé kò lé kò dẹ̀ dín, ó wà, ó wà ní bóseyẹ kó wà. Oṣù èrèlé ni mo fẹ́ràn jù.

Oríṣìíríṣìí èso ni mo fẹ́ràn, ṣùgbọ́n eleyi tí mo fẹ́ràn jù ni apple. Ó máa ń dènà de àrùn, ó máa ń jẹ́ kí ounjẹ tèèyàn jẹ, kó digest. So apple ni mo fẹ́ràn jù.

Hmm, well, o depend, o depend lórí ibi tí mo bá wà àbí irú plan tí mo bá ṣe. Ṣùgbọ́n ní cafe cafe lónà, màá sọ pé ó yára tó torí o jẹ́ kí n lè rí àwọn nǹkan tí mo fẹ́ ṣe lórí ẹ̀rọ ayélujára. Àwọn messages o jẹ́ kí n lè fi rí ránṣẹ́ sí àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀. Tí n bá dè ṣe video call pẹ̀lú àwọn èèyàn mi, ó máa ń clear. Mo dẹ̀ máa ń gbó nkan tí wọ́n bá sọ, so tí n bá fi social media, màá ní pé ó yára tó bó sì lọ jẹ́ pé ó lè yára jù bẹ́ẹ̀ yẹn náà lọ, ṣùgbọ́n ó yára tó.

Oríṣìíríṣìí nǹkan ni a máa ń kọ lórí Íńtánẹ́ẹ̀tì, ó depend lórí nǹkan tí mo bá fẹ́ kọ̀. Ìgbà mí wà to ẹ pé mo lè kọ bí wọ́n ṣe ń ṣe oríṣìíríṣìí oúnjẹ, paá pàájù lọ oúnjẹ tí mii ti se rí. Oríṣìíríṣìí àwọn chef ló máa ń fi video hàn sórí Íńtánẹ́ẹ̀tì tó ẹ pé ó lè wúlò fún yan láti kọ́ bí wọ́n ṣe ń se oúnjẹ náà. Bó jẹ́ ẹ láti ṣe nǹkan ni, láti rẹ́gístà fún nǹkan ni àbí ẹ onà te yan ma gbà láti fi ṣe bóyá èèyàn fẹ́ travel lọ sí ìlú mìí ni àbí èèyàn fẹ́ kọ exam àbí èèyàn fẹ́ fi nǹkan ránṣẹ́ sí yan, oríṣìíríṣìí nǹkan àbí bí ẹṣe máa ń se, bí èèyàn ṣe máa ń náwó àbí èèyàn fẹ́ ra nǹkan. Oríṣìíríṣìí nǹkan ni a máa ń kọ lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn mìí naa, àwọn tó máa ń ṣe cream náà wọ́n lè, wọ́n lè, wọ́n máa ń fi irọn hàn sórí Íńtánẹ́ẹ̀tì. Ati pé tí èèyàn bá ní ẹm skin condition, nǹkan tí mo mean ni pé tí èèyàn bá ní àìsàn tó ẹ pé ó affect àwọ̀ èèyàn, oríṣìíríṣìí nǹkan ni èèyàn máa kọ́ bí èèyàn ṣe lè ṣe tó máa lọ, tó máa fìne. So oríṣìíríṣìí nǹkan ni a máa ń kọ lórí Íńtánẹ́ẹ̀tì.

Ah mi rò pé a mọ lẹ́sọ pé mo ti dúró lílò ẹ̀rọ ayára bí àṣá rí fún ọjọ́ kan. Nítorí pé ẹ̀rọ ayára bí àṣá, ó ma ń jẹ́ kí ẹyan ṣe àwọn nǹkankan ní kíá kíá, ó dẹ̀ ma ń jẹ́ kí aye rọ̀rùn. So kò sí ni ọjọ́, kò sí ní ọjọ́ kan tí ẹ máa lo ẹ̀yẹ ara, ẹ̀rọ ayára bí àṣá bí ẹ fẹ́ wẹ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni. Àbí ẹyab fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ènìyàn ènìyàn tó wà ní òkè òkun. Àbí ẹyan fẹ́ sáré fi ipe pé ẹnikan wá lẹ́ pe ǹkan báìbàì lẹ́yàn fẹ́ ẹ ni. Àbí ènìyàn ní àìsàn tí ẹyan fẹ́ sáré wá ìtọ́jú lo ẹ̀rọ ayára bí àṣá ó ní ìwúlò gan, ó ní ìwulò tọ́ pọ̀ gan. So mi o rò boya mo ti fi ìgbà kan rí dúró lílò ẹ̀rọ ayára bí àṣá, ó ní àǹfààní tó ń ṣe fún mi. Mi dẹ̀ rò pé a mọ le sọ pé mi ò níì lò mọ́.

Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ìborùn. Mùsùlùmí ni mí, só o nílò fún mi láti, o jẹ́ pàtàkì fún mi láti máa lo ìborùn. Mo sì le jẹ́ pé ìjábù ni mo máa ń dé, ṣùgbọ́n àwọn àsìkò kọ̀ọ̀kan kan ti wà tó jẹ́ pé mo lo ìborùn. Ọ̀n ti ìwẹ́dín ẹ̀, ọ̀rẹ́ mi tí mo lọ ní tọ́dú òṣù yìí, ìborùn aláwọ̀ pọ́pù ni a lò. So ìborùn yẹn dẹ̀ fine dáadáa. Then mo ti rí àwọn àsìkò kọ̀ọ̀kan tí mo ti lo ìborùn, so mo máa ń lo ìborùn dáadáa.

Well, mo jẹ́ ẹnìkan tí ò kí ń gbọ́ orin lọ́kùú, bóti tí mo bá dé tí mo ti gbọ́ orin, tí bá tie máa gbọ́ gan an, a jẹ́ àwọn orin tí ó mọgbọ́n dání, tí ó dè máa lékún mi, tó máa lékún mi mọ́. So what, mi le sọ pé pàtó orin tí mo fẹ́ràn jù lẹ́lẹ̀. Ṣùgbọ́n, tà bá sọ pé àwọn orin jẹ̀lẹ́ńkẹ́, àwọn orin tó mọgbọ́n dání, àwọn orin tó máa ń ṣerun nílé, àwọn orin tí ó ní, ti o ni èdè, èdè kedè ninu, so iru àwọn orin bẹ́ẹ̀ ni mo fẹ́ràn jù, feran ju. Oní àwọn orin àwọn bàbá wa to, tó jẹ́, tó ye pe orin Yorùbá ni wọ́n máa ń kọ, ó jẹ́ pé orin dáadáa ni. Adé Lárúṣẹ́ ìṣe, àwọn orin tó ye pe ìbẹrun, nǹkan tí wọ́n ń kọ́ yan, nǹkan burúkú ni. So, mi nile sọ lè sọ pé orin báyii ni mo fẹ́ràn.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà láti fi ran àwọn ènìyàn lọ́wọ́. Ẹ̀ bí i nǹkan ìran lọ́wọ́ tóníkálukú bá nílò ni mo máa fún. Mo lè rán yàn lọ́wọ́ nípa fífún ní owó, mo lè rán yàn lọ́wọ́ nípa bá ṣe àwọn nǹkan nínú ilé, mo lè rán yàn lọ́wọ́ nípa máa fún ni ó mọ̀ran. So oríṣiríṣi ọ̀nà ni'yan lè gbà rán yàn lọ́wọ́. Kò ní kò jẹ́ pé kí èèyan fún'yàn lọ́wọ́, ẹlomií wà to je pe ọ̀rọ̀ lásán àti ìgbín àti ìpààrọ̀wà ló nílò láti fi ṣe dáadáa. So oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà rán yàn lọ́wọ́. Mo lọ sí ọ̀rẹ́ mi tí mo rán lọ́wọ́ nígbà tí mo ṣe bá ṣètò wedding ẹ, emií mo bá ṣeto àwọn nǹkan tó máa nílò láti fi bá ṣe decoration hall, ibi tó sì máa ra gbá, ibi tó sì máa ra owó. Mo dè tí ní àwòn èèyàn tó jẹ pé owó ni mo fi rán wọn lọ́wọ́. So mo máa sọ pé oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà rán àwọn ènìyàn lọ́wọ́.

Ah, mo ma ń ṣeré ìdárayá, mo lè lọ fún work, àbí kí n sáré, àbí kí n ṣe ìdíje eré ísá, tàbí kí n gbá bọ́ọ̀lù, àbí kí n ta ayò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo máa ń ṣeré ìdárayá, torí ó dára púpọ̀, ó ma jẹ n kí ara èyàn náà ó dẹ̀ ma ń jẹ́ kí èyàn ní ìfọ̀kànbalẹ̀ tó jẹ́ dẹ̀ ẹni tó máa ronú tẹ́lẹ̀ tí mo bá ṣe dé ìdárayá, o jẹ́ bí òògùn, ó kọjá pé kí n ṣe òògùn tí ẹ́ ń lò pẹ̀lú mi. O jẹ́ òògùn láti jẹ́ kí ọkàn èyàn fúye, só mo ma ń ṣeré ìdárayá, ìdárayá dára púpọ̀ púpọ̀, ó má ń jẹ́ kí èèyàn lọ́kùú fit. Mo fẹ́ràn eré ìdárayá.